Adùn tí mo fẹ́ràn nínú ice cream, ó jẹ́ bí ó ṣe máa ń tutù dáadáa. Ice cream tí èèyàn bá fẹ́ gbádùn rẹ̀, èèyàn gbọdọ̀ mú nígbà tí ó bá tutù dáadáa. Tí tutù náà tó wọ̀nyín ni èèyàn gbọdọ̀ mú ice cream. Oríṣiríṣi flavor dẹ̀ ló wà. Flavor èyí tí mo fẹ́ràn jù n òun ni vanilla. Mo fẹ́ràn láti má mú vanilla ice cream púpọ̀púpọ̀. Ó máa ń mú ọkàn balẹ̀, pàápàá jùlọ bí èèyàn bá ń bọ̀ láti inú oòrùn burúkú. Èèyàn gbọdọ̀ lo ice cream tutù láti fi sílẹ̀ ọkàn.